Ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún? Yàtọ̀ sí àwọn òpin ọ̀sẹ̀ èyí tó jẹ́ ọjọ́ Saturday àti Sunday. Ọjọ́ ìsinmi ìyẹn leave tí mo máa ní ní ibi iṣẹ́ jẹ́ ọ̀sẹ̀ mẹ́ta èyí tó túmọ̀ sí ogún ó lé ẹyọ kan ọjọ́ la máa ń ní ìsinmi ní ọdọọdún. Ìsinmi fún ọdọọdún jẹ́ nǹkan tó ṣe pata fun pàtàkì fún òṣìṣẹ́ ilé iṣẹ́ kọ̀ọ̀kan. Ní ọdọọdún, o gbọdọ̀ ní ìsinmi fún ara rẹ láti sinmi gbogbo iṣẹ́ èyí tó ti ṣe nínú ọdún tí òún lò lọ. Ilé a tún jẹ́ kí ọkàn lè tún dára yá. A tún le sinmi fún iṣẹ́, a tún le fi gbaradì àti wípé àwọn ǹkan tí o fẹ́ ṣe tó jẹ́ ǹkan tó ṣe kókó sí ìwọ nìkan. Ìyẹn àwọn personal things wà le bojútó wọn ní ìgbà ìsinmi rẹ yìí. Nípabe òṣìṣẹ́ kọ̀ọ̀kan ní ẹ̀tọ́ fún ìsinmi ní ibi iṣẹ́ ní ọdọọdún èyí sì ní ẹ̀tọ́ fún ìsinmi ọ̀sẹ̀ mẹ́ta láti lè gbaradì, láti lè múra, láti lè sinmi fún iṣẹ́ tí màá tún padà lọ bá. Ọdún kan ó jẹ́, ọdún kan jẹ́ ó ní ọjọ́ ọ̀ọ́dúnrún ó lé ọgọ́ta ó lé àrún. Eléyìí kó wa bojú mu láti ṣe iṣẹ́ lọ gbọ̀nràn gidi fún odidi ọdún kan láìní ìsinmi kankan. Nítorí nípa eléyìí ó lè fa ìrẹ̀wẹ̀sẹ̀ ọkàn bá ènìyàn. Èyí ló jẹ́ kí ìsinmi kí ó máa ń wà fún àwọn ènìyàn láti sinmi díẹ̀ nínú ọdún kan láàárín iṣẹ́.

Owó àfikún jẹ́ owó tí a máa ń fi fún àwọn òṣìṣẹ́ lé orí owó oṣù wọn tàbí owó iṣẹ́ wọn. Owó àfikún tí a bá fún àwọn òṣìṣẹ́, ìyá máa mú kí inú àwọn òṣìṣẹ́ dùn, ara wọn a sì tún yá sí iṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ ni, mo máa ń fi owó àfikún fún àwọn òṣìṣẹ́. Ṣùgbọ́n eléyìí wá níṣe pẹ̀lú òṣìṣẹ́ náà. Ṣé òṣìṣẹ́ yìí ń ṣiṣẹ́ déédéé? Ṣé òun wá sí ibi iṣẹ́ déédéé? Ṣé kò kí n fi iṣẹ́ jáfára, kò ṣe ìmẹ́lẹ́, kò ṣe ọ̀lẹ. Irú àwọn òṣìṣẹ́ wọ̀nyí ni a máa yà sọ́tọ̀ láti fún ní owó ìgbà kú iṣẹ́ takuntakun tí a máa fi kún owó àwọn òṣìṣẹ́. Òṣìṣẹ́ tí ó bá ń ṣe déédéé kò lè mú kí orí yá ènìyàn láti fi owó kún owó iṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ó máa ń fi tó bá jẹ́ nípa ọ̀nà yìí wípé owó òṣìṣẹ́, àfikún owó òṣìṣẹ́, èyí tí ó tún mọ̀ sí pé bóyá bí òde ṣe ń le si ìyẹn bí ẹkọ́nọ́mì ṣe ń rí. Òṣìṣẹ́ tí ó ń gba owó iye báyìí, a ti máa gbé èṣì rọ̀lẹ́ pé owó yìí lè máa tó fún òṣìṣẹ́ yìí láti ná. Ó yẹ kí a fi kún owó oṣù wọn díẹ̀ si ìyẹn bí salary increament. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, a máa ń gbé yẹ̀wo ṣe eléyìí ò nípa ilé iṣẹ́ lára, ṣé kò nípa ọjà lára. Tí ó bá sì ti nípa ọjà àti ilé iṣẹ́ lára, ó ṣe dándán láti gbé fi owó kún owó àwọn òṣìṣẹ́. Nígbà tí a bá sì ti wò pé owó yìí kò lè ṣe iṣẹ́ tí ó yẹ kí ó ṣe fún àwọn òṣìṣẹ́ yìí mọ́ nítorí pé nǹkan tí wọ́n ń ṣe, yálà owó ọkọ̀ wọ́n ṣe, owó oúnjẹ wọ́n ṣe. A ní láti fi owó àfikún kún owó àwọn òṣìṣẹ́ wọ̀nyí kí wọ́n lè tún rí owó ná si, wọ́n sì lè kí wọ́n sì lè yára mọ iṣẹ́. Eléyìí a fún wọn ní orí yìn láti ṣe iṣẹ́ dáadáa. Ṣùgbọ́n tí a kò bá fi owó kún owó òṣìṣẹ́ tí owó tí a sì ń san tẹ́lẹ̀ bá tí ò bá ká pa nǹkan tí wọ́n ń ṣe mọ́, eléyìí a fa ìrẹ̀wẹ̀sì bá wọn ní ọkàn. Nípa náà, fífi owó kún owó oṣù òṣìṣẹ́, owó pín síbi méjì tí owó iṣẹ́, owó oṣù wọn tí ò bá tí ò bá fi lè ká pa nǹkan tí wọ́n ń ṣe mọ́. Yálà nípa bí ọ̀rọ̀ ìlú ṣe rí, bí oúnjẹ ṣe wọ́n ṣi àti gbogbo rẹ̀ tí owó oṣù yóò bá tí a bá wò wípé kò lè tó ná fún wọn mọ́. A ní láti fi kún owó oṣù wọn díẹ̀ si láti lè tún ṣe ìrànwọ́ fún wọn. A ti rí pé fífi kún owó òṣìṣẹ́ náà ó tún ní í ṣe pẹ̀lú bí owó ìgbà kú iṣẹ́. Ìyẹn ẹni tí ó ṣiṣẹ́ tí ó ń ṣiṣẹ́ dáadáa tí a kọ wò nínú oṣù pé ó ṣiṣẹ́ yìí dáadáa yàtọ̀ sí owó oṣù rẹ̀, a tún lè fún un ní owó kékeré ni ẹ̀gbẹ́ kan si.